Ṣàlàyé bí a ṣe ń se oúnjẹ tí o fẹ́ràn. Àwọn èròjà láti bèrè. Èròjà owó ni à ń lo. Oríṣiríṣi èròjà la fi ń se ẹ̀wà ní ọ̀pọ̀lọpọ̀ ní ayé òde òní. A lè se ẹ̀wà pẹ̀lú, pẹ̀lú gáàsì ìgbàlódé, a sì lè se ẹ̀wà pẹ̀lú igi ìdáná. Kò sí ìgbà tí mi kì í jẹ ẹ̀wà.